Ọ́fíìsì wa máa ń ṣí ní àárọ̀ kùtùkùtù ní ìdájẹ́ torí wípé ní àkókò tí ó bofin mu lọ́yẹ̀ kí ọ́fíìsì máa ṣí. Nítorí a fẹ́ kí a lè sin àwọn oníbàárà wa dáadáa. Ki ọjọ́ má bá a o lọ mú wa lọ́wọ́. Ni ọ̀pọ̀ ọjọ́ iṣẹ́, ọ́fíìsì wa máa ń ṣí ní agogo mẹ́jọ òwúrọ̀, ìyẹn eight AM. Nígbà yìí ni gbogbo òṣìṣẹ́ ti ń dé bi ibi ìṣe, a sì máa bẹ̀rẹ̀ iṣẹ́ wa lọ́nà tí tóbi àti pẹ̀lú ìfarabalẹ̀. Nígbà tí mo bá dé ọ́fíìsì ní òwúrọ̀, ǹkan àkọ́kọ́ tí mo máa ń kọ́kọ́ ṣe ni láti ṣètò ara mi láti ibi iṣẹ́ mi. Mo máa ń ṣàyẹ̀wò àtòjọ iṣẹ́ ọjọ́ yẹn, máa tó gbogbo ẹ̀jọ̀, máa, máa kó sójú kan, mo sì máa ń múra sílẹ̀ fún àwọn iṣẹ́ tí mo ní láti ṣe. Ni àkókò òwúrọ̀ yìí ó ṣe pàtàkì kan nítorí ọpọlọ sì máa ń tutù. Ìmúra sílẹ̀ yóò sì rọrùn. Ọ́fíìsì wa ṣí, ṣí lẹ̀ fún gbogbo ọjọ́ iṣẹ́. Láti ọjọ́ ajé dé ọjọ́ ẹ̀tì ni ọ́fíìsì wa máa ń wà ní ṣíṣí sílẹ̀, ìyẹn Monday sí Friday. Ni àwọn ọjọ́ wọ̀nyí, a máa ń ṣiṣẹ́ láti òwúrọ̀ títí di ìrọ̀lẹ́. Bó ti ẹ̀ wá jẹ́ pé a sì ní agogo mẹ́jọ òwúrọ̀ la máa ń ṣe. A máa ń ní àkókò ìsinmi díẹ̀ ní àárọ̀ ọ̀sán, ìyẹn bí break níbi tí a ti máa jẹun, tí a sì máa tún ara wa ṣe díẹ̀ kí a lè tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ yìí. Tí a bá sinmi díẹ̀ yìí, ó tún máa ń fún wa ní agbára láti tún tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ wa. Ni àwọn ọjọ́ kan pàtó bí àpẹẹrẹ ọjọ́ Sátidé, ọ́fíìsì wa le ṣí ṣùgbọ́n ó máa pẹ́ díẹ̀ tàbí ká ṣe má ṣe rárá gẹ́gẹ́ bí ìlànà ilé iṣẹ́. Tí a bá tiẹ̀ wá ṣí ní ọjọ́ Sátidé, ó sábà máa ń jẹ́ ní àkókò kurukuru bí láti ori aago mẹ́jọ tàbí mẹ́ṣànán òwúrọ̀ títí dé ọ̀sán. Ọjọ́ Àìkú sábà jẹ́ ọjọ́ ìsinmi pátápátá, torínà a kì í sábà ṣí ní ọjọ́ Àìkú. Ọ́fíìsì wa máa ń ṣí ní agogo mẹ́jọ òwúrọ̀. Eleyi yìí sì máa ń fún wa ní àǹfààní láti bẹ̀rẹ̀ ọjọ́ iṣẹ́ ní kùtùkùtù. Eleyi tí a bá tètè ji lọ sí ọ́fíìsì ní ago mẹ́jọ, ó máa ń jẹ́ kí a lè ṣètò gbogbo ǹkan tí a fẹ́ ṣe ní ọjọ́ náà ní pẹ́rẹ́ wù. Ìgbà mìíràn dẹ̀ ni a máa ń ṣe meeting, tó ṣe pé meeting yìí a máa gba tó bí thirty minutes, ìyun ọgbọ̀n ìṣẹ́jú tàbí one hour eyi tó jẹ́ wákàtí kan. Nígbà tí a bá máa fi parí meeting ní gẹ́gẹ́ bí aago mẹ́ṣànán, gbogbo ní kàlùkù wa a sì pé gégéregé. Àwọn oníbàárà wa náà máa ti máa wọlé. Nítorí náà ó dára kí ẹ̀niyan tètè máa ji lọ sí ọ́fíìsì torí wípé nígbà mìíràn àwọn oníbàárà a máa tètè dé. Kò sì dára kí oníbàárà wa dé ibi ọ́fíìsì kó má bá ẹni tó wà ní ọ́fíìsì kí ó mọ oníbàárà kó wá jókòó sí ẹnu ọ̀nà. Eléyìí ó máa ń kó ooyẹ̀ rẹ̀ ṣe ọ̀kàn bá oníbàárà, ó sì máa ń mú ìfàsẹ́yìn bá ìṣòwò ẹni. Nítorí náà ọ́fíìsì wa a máa ń ṣí ní ago mẹ́jọ òwúrọ̀ èyí sì máa ń fún wa ní àǹfààní láti bẹ̀ ọjọ́ iṣẹ́ ní kùtùkùtù kí a sì lè ṣe gbogbo iṣẹ́ wa ní dáadáa. Torí ṣíṣẹ́ ní àkókò tó pẹ́ ó máa ń jẹ́ kó rọrùn fún wa láti ṣètò ara wa láti sin àwọn oníbàárà wa dáadáa. Ó sì máa ń jẹ́ kí a lè parí iṣẹ́ ọjọ́ kọ̀ọ̀kan pẹ̀lú ìtẹ́lọ́rùn nítorí pé àyè ó wà fún wa láti ṣe gbogbo ẹ̀ ní dáradára.

Rara o, èmi a máa jẹ ẹran. Èmi kì í ṣe ẹni tí ó máa ń jẹ ewébẹ̀ nìkan, ìyẹn àwọn vegetarian. Ṣùgbọ́n mo mọ ohun tí vegetarian tún mọ̀ sí, mo sì ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ̀. Ì ni vegetarian jẹ́ àwọn ènìyàn tí wọ́n kì í jẹ ẹran rárá, tí ó sì ń jẹ oúnjẹ wọn púpọ̀ jùlọ lórí ewébẹ̀. Ṣùgbọ́n èmi kì í ṣe ìkan lára wọn nítorí pé èmi ń fẹ́, ń fẹ́ náà ẹran dáadáa, èmi a máa jẹ oríṣìíríṣìí oúnjẹ. Irú àwọn oúnjẹ tí àwọn vegetarian máa ń jẹ jùlọ ni ewébẹ̀, èso, irúgbìn, ẹ̀wà àti oúnjẹ tí kò ní ẹran tàbí ẹja nínú. Diẹ lára wọn kì í jẹ ẹja, adìẹ tàbí ẹran kankan nígbà tí àwọn mìíràn lè jẹ ẹyin tàbí wàrà. Ṣùgbọ́n èmi, mo máa ń jẹ oúnjẹ gbogbo oúnjẹ lè mi máa ń jẹ. Ìyẹn jẹ́ pé mò ń jẹ ewébẹ̀ àti èso, mo sì tún máa ń jẹ ẹran, èmi a sì tún máa jẹ ẹja. Mo máa ń jẹ ẹja àti adìẹ. Èmi ní ìrànwọ́ pé gbogbo nǹkan ó nílò ìwọ̀ntúnwọ̀nsì nínú ara. Nítorí àwọn oúnjẹ wọ̀nyí wọ́n ṣe pàtàkì gidi gan, kí ara ènìyàn lè ní gbogbo agbára tí ó nílò. Ó dára kí a máa jẹ oúnjẹ oríṣìíríṣìí, kì í ṣe kí a fi oúnjẹ kan sílẹ̀ pásápásà wípé a ò ní jẹ, wípé ìkan la máa máa jẹ. Àyàfi tó bá ṣe wípé ó nílò pẹ̀lú ìlera tàbí ìgbàgbọ́ ẹni tó bá, tó bá bà jẹ́. Ẹ̀mí gbogbo oúnjẹ lè mi máa ń jẹ. Èmi a máa jẹ ẹran, màá jẹ ẹja. Kódà, mò ń jẹ ẹran ìgbẹ́, hen, adìẹ àti oríṣìíríṣìí bẹ́ẹ̀ sì ni mo máa ń jẹ, fúrútù àti àwọn veggies. Ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀, mo ní àkókò tí mo máa ń jẹ oúnjẹ díẹ̀díẹ̀ nígbà mìíràn bí i àwọn vegetable nìkan. Àpẹẹrẹ ni pé àwọn ọjọ́ mìíràn mò lè jẹ irẹ́ṣì pẹ̀lú ewébẹ̀ tàbí ẹ̀wà, ata tàbí ọbẹ̀ ewúro. Nítorí eléyìí náà, èmi náà ti jẹ àwọn vegetable mọ́ oúnjẹ mi, mo sì lè mú un fi ẹran kankan ṣe. Èyí máa ran ara mi lọ́wọ́ láti sinmi kúrò nínú oúnjẹ tí ń wúwo, ó sì jẹ́ kó rọrùn fún mi, fún okùn mi láti ṣiṣẹ́ dáradára. Ìgbà mìíràn, ńdẹ̀ máa ń jẹ spaghetti àti vegetable. Ìyẹn ẹ̀fọ́ rírò ọ̀pọ̀ ènìyàn ló yàn láti jẹ́ vegetarian nítorí ìlera wọn, torí-- ṣùgbọ́n gbogbo nǹkan gẹ́gẹ́ bí mo ti sísọ, ó nílò ìwọ̀ntúnwọ̀nsì. Ènìyàn ní, ènìyàn ní, ní kò níra láti máa jẹ ẹran púpọ̀. Ṣùgbọ́n ó dára tí wọ́n máa ń jẹ ẹran díẹ̀díẹ̀ nítorí oúnjẹ ewébẹ̀ sábà máa ń ní fiber púpọ̀. Eléyìí máa ran ènìyàn lọ́wọ́ láti jẹ́ kó rọrùn fún ìdọ̀tí láti jáde. Ó sì máa ń dín ewu ààrùn bíi títẹ́ ẹ̀jẹ̀ gíga yẹn IBP àti àìrún ọkàn kàn yẹn heart disease àbí heart failure. Àwọn vegetarian tún lè ràn lọ́wọ́ nínú ìṣàkóso ara torí oúnjẹ bẹ́ẹ̀ kí í má bí epo àti calories púpọ̀. Àwọn mìíràn sì máa ń jẹ vegetarian nítorí ìgbàgbọ́ tàbí àṣà. Diẹ lára àwọn ẹ̀sìn tàbí àṣà ẹlòmíràn kò yí bá kí ènìyàn pa ẹranko láti jẹ ẹran. Nítorí nínú ẹ̀sìn wọn, wọn kò gbà á, nítorí wọ́n gbàgbọ́ pé gbogbo iye ló dára. Ó sì yẹ kí a bọ̀wọ̀ fún un. Fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí jẹ́ vegetarian kì í ṣe ọ̀rọ̀ ìlera, ṣùgbọ́n ó jẹ́ apá kan ní inú ìgbésí ayé wọn. Ní ilẹ̀ Yorùbá, àwa máa ń ní oúnjẹ púpọ̀ tí o lè jẹ́ vegetarian. A ní ẹ̀wà, àgbàdo, iyán, àmàlà, ẹ̀bà pẹ̀lú ọbẹ̀ ewébẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀fọ́ rírò, ọbẹ̀ ilá, ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀ tàbí ọbẹ̀ ewúro tí a bá sè wọ́n láì fi ẹran tàbí ẹja sí i. Èyí fi hàn pé tí ènìyàn bá jẹ́ vegetarian kò kí ń ṣe ohun tó ṣẹlẹ̀ níṣẹ́ṣẹ́ ṣẹlẹ̀, ó ti wà nínú àṣà wa tẹ́lẹ̀

Bẹ́ẹ̀ni, èmi a máa ṣe eètò nkàn ti mo bá fẹ́ ṣe dáradára torí mo máa ń gbeero gbogbo ohun tí mo ba fẹ́ ṣe lọ́nà to tọ̀ nítorí mo mọ̀ pé ìṣètò dáadáa ní ìpìlẹ̀ àṣeyọrí. Bi ènìyàn kò bá gbèrò ìgbésí ayé rẹ̀, ó rọrùn kí àkókò bá a lọ́wọ́ kí ìdàru dàpo sípò. Ìdí ni yii tí mo fi máa ń ka ìṣètò sí ohun pàtàkì gan nínú ayé mi. Mo máa ń gbèrò ọjọ́ mi, màá ṣètò bí mo ṣe fẹ́ kí ọjọ́ mi lọ kí ọjọ́ tó bẹ̀rẹ̀ tàbí ní alẹ́ ọjọ́ tó kọjá. Mo máa ń ròyìn nínú ọkàn mi pé kí ni mo fẹ́ ṣe ní ọ̀la, àwọn iṣẹ́ wo ni ó ṣe pàtàkì jùlọ àti àkókò wo ni mo gbọdọ̀ fi wọ́n sí. Nígbà mi, mo máa ń kọ wọ́n sílẹ̀ sínú ìwé tàbí sínú fóònù mi kí n má ba à gbàgbé. Irú nǹkan báyìí ó máa ń ràn mí lọ́wọ́ láti bẹ̀rẹ̀ ọjọ́ pẹ̀lú ìtọ́jú káara àti ìjánimọ̀. Nípa ṣíṣe iṣẹ́, mo máa ń ṣètò ohun tí mo fẹ́ parí ní ọjọ́ kọ̀ọ̀kan, ọ̀sẹ̀ kọ̀ọ̀kan àti oṣù kọ̀ọ̀kan. So, mo ti máa ń plan ahead nípa iṣẹ́ mi torí pé mo mọ̀ pé gbogbo iṣẹ́ kì í ṣe pàtàkì tó. Nítorí náà mo máa ń ṣe ààyè fún àwọn tó ṣe pàtàkì ju èyí tí pàtàkì rẹ̀ kò pọ̀ púpọ̀ lọ kí n tó bẹ̀rẹ̀ sí se àwọn mìíràn. Èyí jẹ́ kó rọrùn fún mi láti ṣiṣẹ́ láìní ìṣòro kí n sì lè parí iṣẹ́ mi ní àkókò tí ó yẹ. Mo tún máa ń gbèrò ìnáwó mi. Owó tí mo bá ní, mo máa mọ iye owó tí mo ti ná àti èyí tó kù àti bí mo ṣe fẹ́ lò wọ́n. Bẹ́ẹ̀ni, èmi a máa ṣe ètò nkàn ti mo bá fẹ́ ṣe dáradára torí mo máa ń gbèrò gbogbo ohun tí mo fẹ́ ṣe lọ́nà tó tọ̀ nítorí mo mọ̀ pé ìṣètò dáadáa ní ìpìlẹ̀ àṣeyọrí. Ni pa bee, mo n yago fun lilo owo lai lofin ati ina apa mo si n ko ara mi, bi mo se le fi die sile di ojo iwaju, tori pe o dara ki eniyan maa fi owo pamo tori ọjọ iwájú iseto inawo naa jẹ́ ko rorun lati din ina apa kù àti láti mo bi owo mi se n wọlé àti bí o ṣe n jáde nito ri naa ni igbesi aye ojoojumọ emi a tun máa gbero àkókò isinmi àti àkókò ìdárayá nito mi o fe je ki iṣẹ gba gbogbo akoko mọn mi l'ọwọ, nitoripe mo mọn wipe ara àti ọkàn mi nilo isinmi nigbati mo ba ń gbèrò àkókò isinmi, o ma n je ko rorun lati tun ara mi ṣe. Ki n si pada si iṣẹ pelu agbára tuntun latari eleyii, nigba naa sa, mo mon pe kii se gbogbo ohun ti mo maa n gbero lo ma n lo bi gege bi mo se gbe ero rẹ to ri ni igbà mi, ohun ti eniyan ko ro tẹle o maa n sele, ti yio si yii eto o ti tò sile, ti yio si yi padà. Ti o ba waa ribe, e mi maa n gbiyanju lati je òní ìrẹlẹ, ki n si tun eto mi se dipo ki n bínú tàbí ki o mu ìbànújẹ ara bami. Ifarapa asiko ati ifarada je apakan pàtàkì nínú iṣeto aye mo si tun nlo iseto láti ṣè afihan ibi afe mi. Mo máa ń gbèrò ohun tí mo fẹ́ àṣeyọrí lọ́dún ní ọdún mélòó kan tó ń bọ̀ àti bí mo ṣe lè dé ibẹ̀ ní ìgbésẹ̀ díẹ̀díẹ̀. Eléyìí máa ń fún mi ní ìtọ́nà tó sì ń jẹ́ kó rọrùn fún mi láti mọ ibi tí mò ń lọ nínú ayé. Nítorí náà ó dára kí ènìyàn máa ṣe ètò gbogbo ohun kan tí ó bá fẹ́ ṣe. Kódà nígbà mìíràn tí owó mìíràn bá wọlé, ká ní mo tẹ̀wá lọ́wọ́ kan nílẹ̀tẹ̀lé, èmi a máa kó pamọ́ títí tí màá fi mọ ohun kan tí mo fẹ́ ṣe, tí mo fẹ́ fi ṣe nítorí mo gbọdọ̀ ṣe tó ohun kan tí màá ba à fi ṣe. Ó máa wá di pé owó náà á wa na bàsu basú. Mò ń gbọ́ràn ohun gbogbo tí mo bá lè gbèrò lọ́nà tó bá yẹ, èṣe tó máa ń ràn mí lọ́wọ́ láti lo àkókò mi dáadáa, láti ní ìṣòro kù àti láti jẹ́ kí ìgbésí ayé mi lọ níṣẹ́ǹtẹ̀lé bí ó tilẹ̀ jẹ́ pé ètò lè yí padà nígbà mi. Mo gbà pé ẹni tí ó bá ń gbèrò ara rẹ̀ dáadáa yóò máa ní ìtẹ́lọ́rùn àti ìlera ọkàn nínú ohun tí ó bá ń ṣe.